Bẹ́ẹ̀ni, ó lójú, ó lójú ẹ̀ṣẹ̀ tí ẹni ẹ bá ṣe fún mi, ló máa mọ̀ bóyá, eeh, mo máa lè tètè dáríji ẹ àbí mi nì tètè dáríji. Ṣùgbọ́n nígbà míì, lọ́pọ̀ ìgbà, ó máa ń rorùn fún mi láti dáríji àwọn tó bá, àwọn ènìyàn tó bá ṣẹ̀ mí. But tí ẹni yẹ bá ti wá ṣe kìnnì yẹn ní léra, léra, léra. Tẹ́ ẹni yẹn ṣé tí mo sọ fún pé mi fẹ́ràn ẹ tó tún padà tún ṣe léra, léra. Ìgbà yẹn ó lè máa wá rorùn láti dáríji ẹni hùn, torí pé ẹni hùn mọ̀ nǹkan tó ń ṣe, ó dẹ̀ ṣì ń ṣe, ó dẹ̀ ṣì ń ṣe, ó dẹ̀ ṣì ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, òun ni mo máa fi, nọ́mbà orílẹ̀ náà ni a mọ̀ sí nọ́mbà tí o máa fi ń pè èèyàn sí, tí o ba fẹ́ pè èèyàn. So, mo ní nọ́mbà, mo ní tóbi méjì gan, mo ní ti MTN, mo ní ti Glo, mo tún ní ti Airtel náà torí nígbà mìíràn network máa ń ṣe segẹsegẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo ní nọ́mbà orílẹ̀

Mo máa ń tọ́jú èékánná mi. Mo, ehn, mo máa ń gé èékánná mi tí èékánná mi bá ti lè, tó bá ti lè tóbi jù, so mo máa gé, mo máa fi, ehn, a máa ń pè é ní nail cutter. Mo máa fi gé tí èékánná mi bá ti lè tóbi jù. Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi nìyẹn. Nígbà míi to ba de je pé mo rí pé ó ti ń dọ̀tí jù, mo máa ń mú lọ sọ́dọ̀ àwọn to je pe iṣẹ́ wọn nìyẹn, to je pé ìtọ́jú èékánná ni wọ́n ń ṣe.